Rárá, mi kì í lo Ògùn lójojúmọ́. Ògùn jẹ́ ǹkan tí èmi gangan fúnra mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn. Ó jẹ́ ǹkan tó mọ́n rin mi lára. Mo, mo, mo sì gbádùn kí mo gba abẹ́rẹ́ ju kí mọ ló Ògùn rán. Nítorí náà, mi kì í sábà lo Ògùn. Ògùn n ṣe ǹkan tí èmi fẹ́ rántí.

Bẹ́ẹ̀ni, ó ní àwọn nǹkan tí mo lè tún ṣe, ó dẹ̀ ní àwọn nǹkan tí mi ò lè tún ṣe. Ṣùgbọ́n,, tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ohun tí mo lè tún ṣe, ní láti ṣe pẹ̀lú fóònù, mo lè tún fóònù ṣe. Ó jẹ́ nǹkan tí mo kọ́ látọ̀dọ̀ ọ̀rẹ́ mi àtàtà kan, tó jẹ́ jẹ́ pé mo mọ̀ ọ́ ṣe dáadáa.

Ara mi o kì ń rọrùn tí mo bá ń sùn. Tí ọ̀run yen bá ṣe wá náà ni màá sùn. Kó dá ko jẹ́ pé mo gbẹ́sẹ̀ sára ògiri àbí mo sùn, mo dárí délẹ̀ àbí mo fẹ́ gbé kàn lẹ. Bo ba ṣe wá náni, ara mi ò kí ń dé ṣe pé báyìí ni ó ṣe rọrùn fún láti sùn. Bí ó bá ṣe wá náà ẹni ni mo ti.

Ni ojoojúmọ́ bí i ẹ̀ẹ̀kan, ẹ̀ẹ̀kan náà mo máa ń wo ojú àwòrán ní ojúmọ́. Ó yẹ jẹ ín gbà tí mo bá ti wẹ̀ tán láàárọ̀, tí mo bá ti wẹ̀ tán láàárọ̀, màá lọ sí ojú àwòrán, màá lọ wo ojú mi. Bí mo bá ti máa fẹ́ kúnmi irun mi, màá lọ wo bí i igi ijó ti dà bá yẹn.

Tí mo bá sì wà ní ibi iṣẹ́ tí mo dẹ ri pé àwọn ẹlẹgbẹ́ mi lo wà láyìíká mi, mo máa ń fẹ fún wọn ní ọ̀wọ̀ tí ó bá jẹ́ sí tiwọn. Nítorí ná tí mo bá fẹ́ ṣe ohun kan, màá jẹ́ kí wọ́n mọ̀ pé oun báyìí mo fẹ́ ṣe, tábi tó bá nílò ká ṣe papọ̀, màá jẹ́ kó yé wọn pé a gbọdọ̀ ṣe kíni papọ̀ ni. Màá dẹ sọ fún wọn lọ́nà tó jẹ́ pé kò ní mú wọn bínú àbí fẹ́ ṣe lòdì sí i.

À tí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí aráàárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi, ṣùgbọ́n ìgbà mí tí mo bá rí pé a kò nílò fífọ̀, bóyá kò dọ̀tí mí mí ní fọ̀, màá filẹ̀ pé bóyá tí m bá ti lò ó, tí m bá ti lọ, tí mo bá ti dé ni màá wá tó fọ̀

Ah! Ojá tuntun, aah mi, mi fi bẹ́ẹ̀ mọ̀ nípa ehmm, àwọn ọjọ́ ojá yẹn. Nítorí pé mi kìí ṣe èèyàn tí mo mọ̀ ń tẹ́lẹ̀ pé ah, ìgbà tí ojá tuntun ń wá dé ni màá lọ ra ǹkan, ìgbà tí mo bá ti nílò ǹkan mo máa lọ sọ́jà. Mi kì í wòó bíi pé ọjọ́ ojá léélé àbí kì í ṣọjọ́.

Aah, mo fẹ́ran àwọn àwo tó máa ń jìn sínú nítorí bóyá ti mo bá fẹ́ jẹhun, kí ó bá lè fi lè gba oúnjẹ púpọ̀ torí èmi fẹ́ran oúnjẹ. Mo jẹ́ èèyàn tí mo fẹ́ran kí máa jẹun dáadáa. Nítorí náà mo máa ń fẹ́ran kí àwo mi kó jìn sínú, kó lè gba oúnjẹ púpọ̀ tó máa lè yó mi.

Nípa ìtọ́jú ẹkana mì tí ẹkana mì bá ti gun, mo ń ríi pé mo gẹ̀ sí kéékèèké nítorí kí ìdọ̀tí mọ́ ba le mọ wọ inú ẹ̀, kí ìdọ̀tí mọ́ ba le mọ store sinú ẹ̀, mo máa ń gẹ̀ sí kéékèèké kó ba lè wà ní ìmọ́to.

Rárá, mi kin gbé àpọ̀ ẹyin, nítorí pé mo fi pé tí ìna bá gbé ohun bẹ́ẹ̀ sí ilé fún ọjọ́ pípẹ́, ó lè bàjẹ́ sílé. Láì lọ fún ohun tí èèyàn fẹ́ lò ó fún un. Nítorí náà mo lérò pé ó better kí èèyàn mọ ẹ gbe ni díẹ̀díẹ̀ bí ìna bá ṣe nílò.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun ṣùgbọ́n mi ò tíì lọ bẹ̀rẹ̀ rí ṣùgbọ́n mo mọ̀ pé àti mo bá dé bẹ́ẹ̀ ó máa jẹ́ ǹkan tí màá fẹ́ràn nítorí pé ẹ̀ ò jẹ́ ibi tí èèyàn lè lọ láti lọ fi ara balẹ̀ bóyá lẹ́yìn iṣẹ́ púpọ̀ eeyan lè lọ ní ìsinmi.

Uhm, bẹ́ẹ̀ni, mo ti ṣẹ̀ṣẹ̀ fẹ́ rí, ó ti ní àwọn iṣẹ́ kan tó jẹ́ pé, eh, mo fẹ́ kọ́ tí mo nílò láti máa bá ènìyàn ṣiṣẹ́ fún àwọn bí i fún ìgbà díẹ̀ bo yá bí i oṣù mẹ́fà àbí méje ṣà, tí mo ń bá ẹni yẹn ṣiṣẹ́, ọ̀fẹ́ mí ìgbà owó iṣẹ́ mi mọ́ nítorí pé mo fẹ́ kọ́ iṣẹ́ náà ni mo ń bá ènìyẹn ṣiṣẹ́.

Ẹn bí ọdún tó kọjá ni mo kẹyin lọ sí ilé oúnjẹ nítorí pé ní báyìí, à, mo ní èèyàn tó ń dáná fún mi ní ọ̀dọ̀ mi tó dẹ̀ máa ń ṣe oúnjẹ yẹn gidi gan, tó jẹ́ pé mo fẹ́ràn gan-an. Nítorí náà, ó tí pẹ́ tí mo tiẹ̀ ti jẹun níta, oúnjẹ ilé náà ni mo máa n jẹ.

Tí mo bá ti di bí òpin ọ̀sẹ̀ ni weekend Saturday, Sunday, mo máa ń ṣe ìtọ́jú ilé mi especially ní ọjọ́ Saturday tí mo bá ti free láti ibi iṣẹ́. Máa ṣe, ẹ́, fífọ̀ ilé mi, màá gbàá, màá nu gbogbo ohun tó ti ní ìdọ̀tí lára, màá gbọn kúrò lára.

Hmmm, tó bá ti jẹ́ ọ̀rọ̀ ẹ̀bùn, mo fẹ́ràn kí i mọ̀. Ó ní bí mo ṣe máa mọ irú ẹ̀bùn tí àwọn eh eyàn tọ́ fẹ́ràn, tí mo bá ti gun wọ́n, tí mo bá ti rí pé à, irú èèyàn báyìí lẹ́ni yii je máa ti mọ̀ pé irú nǹkan báyìí ni èni yìí fẹ́ràn.

A, oṣù kejì nínú ọdún mo fẹ́ràn jù nítorí pé ọjọ́ ìbí mi bọ́ sí oṣù kejì nínú ọdún náà. Ee, ó dẹ̀ jẹ́ oṣù valentine, oṣù ìfẹ́. Nítorí náà mo fẹ́ràn oṣù kejì nínú ọdún jù. Ó jẹ́ oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń má wo ìràwọ̀ tó bá ti di alẹ́ nítorí ìyá ìyá mi tó jẹ́ grànmà mi, ìyá ìyá mi ló kọ́ mi níbẹ̀ àti kekere ni a ti máa ń wo ìràwọ̀ tó bá ti di alẹ́ tó dẹ̀ ti jẹ́ ohun tí ó máa ń múnu wa dùn. Wọ́n dẹ̀ máa mọ sọ àwọn àlọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀. Ìgbà mìíràn máa ń wà tó jẹ́ pé tí mo bá ń lọ ibi iṣẹ́ mi ò ní lè jẹun. Tí mo bá gbé mọ́tò lọ ibi iṣẹ́ mi ò ní lè jẹun kí n tó kúrò nílé. Ìgbà mí, wọ́n jẹ́ inú ọkọ̀ ni màá ti wá jẹun kí n tó, bóyá kí n tó jáde síta pé mo fẹ́ lọ sí ọ́fíìsì a àbí tó bá ti di ìgbà bírèkì, màá padà wá síta wá jẹun nínú ọkọ̀

Abii, ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn pàdé ọ̀rẹ́ mi. Nítorí ọ̀sẹ̀ tó kọjá jẹ́ ọjọ́ ìbí mi, nítorí náà ó wá kí mi sílẹ̀. O Ó dẹ̀ mú mi jáde, ó mú mi lọ sí ilé òdáná fún mi, mo dẹ̀ jẹ ohun tí mo gbádùn rárá mi. Mo fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ọ̀rẹ́ mi kejì ó ṣì, ó wà ní ibi tó jìnnà, nítorí náà kò lè wálé fún ọjọ́ ìbí mi.